Ṣé o máa ń bèrè ohun ńlá lọ́wọ́ àwọn ènìyàn? Rárá o, ohun tí ọmọ ènìyàn bá fún mi, òun ni èmi máa ń fẹ́ràn láti lò. Ṣé o máa ń béèrè ohun lọ́wọ́ ènìyàn? Bẹ́ẹ̀ ni, èmi máa ń bèrè ohun lọ́wọ́ ènìyàn ní ọ̀pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ tí ó kù? Bẹ́ẹ̀ni, tí àwọn ọmọ mi gẹ́gẹ́ bí àkọ́kọ́, tí àwọn ọmọ tí mo bí, tí wọ́n bá gbé oúnjẹ wá. Bẹ́ẹ̀ ni, ní ọ̀pọ̀ ìgbà èmi máa ń jẹun. Nítorí wípé gidi gidi gidi, èmi sì lè jẹ́ oúnjẹ wọn nígbà tí ó bá kù. Bẹ́ẹ̀ ni.

Irú ìbòsí wo ni o fẹ́ràn n wò? Irú ìbòsí tí mo fẹ́ràn wò ni bí ìbòsí ìjà. Tí ènìyàn méjì tí wọ́n bá sọ pé "aáá" wọ́n ń jà, tí wọ́n sì ń ṣàlàyé rẹ̀ fún mi. Gẹ́gẹ́ bí èmi máa ń béèrè lọ́wọ́ ìyàwó mi wípé "ìwọ ọmọbìnrin yín, mo fẹ́ràn láti kí o máa sọ ohun ẹ̀dọ̀ inú rẹ fún mi." Ó lè ṣe ìbòsí ni ó lè jẹ́ ohun mìíràn. Ṣùgbọ́n kí o mú mi ní ọ̀rẹ́ rẹ láti lè wípé ko máa bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà kí inú mi kí ó lè máa dùn.